Bẹ́ẹ̀ni mo máa ń wọ gíláàsì. Oríṣi gíláàsì ni mo ní. Mo ní èyí tí mo máa ń wọ bí mo bá fẹ́ kàwé, mo ní èyí tí mo máa ń wọ bí mo bá fẹ́ wo amóhùnmáwòrán tàbí bí mo bá fẹ́ ṣiṣẹ́ lórí kọ̀mpútà. Mo sì ní èyí tí mo máa ń wọ nígbà tí mo bá wà nínú òòrùn láti bo ojú mi fún òòrùn.